Ǹjẹ́ o ti gun alùpùpù rí bí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Alùpùpù dára púpọ̀, ó ma ń jẹ́ kí ìrìn àjò ẹ̀dá kí ó yá. Ṣùgbọ́n fún àwọn ìdí mẹ́ta pàtàkì, èmi kò fẹ́ràn láti máa gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí àkọ́kọ́, alùpùpù a máa fa ìjàmbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìjàmbá alùpùpù sì jẹ́ ohun tí ó máa ń pani lára púpọ̀ nítorí pé kò sí ohun kan ní agbègbè alùpùpù tí ó lè ṣe okùnfà láti gbá ènìyàn là nígbà tí ìjàmbá bá ṣẹlẹ̀. Ìdí èkejì tí mi ò ṣe fẹ́ràn láti máa gun alùpùpù púpọ̀, òun ni wípé atẹ́gùn tàbí afẹ́fẹ́ tí ó máa ń fẹ́ sí ènìyàn ní orí alùpùpù, ó ti má ń pọ̀ ju tó jẹ́ wípé tí ènìyàn kò bá kíyèsára, ó lè fa àìsàn òtútù àyà fún ẹni. Ìdí ẹ̀kẹta tí mi ò ṣe fẹ́ràn láti tún máa gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni wípé fún ẹni tó bá ní ìdílé, bàbá, ìyá àti ọmọ bí méjì sí mẹ́ta, alùpùpù kò rọrùn fún wọn láti rin ìrìn àjò wọn nítorí pé kò lè gbé àwọn márùn-ún lẹ́ẹ̀kan náà. Bí a ti ṣe alùpùpù ó wà fún ènìyàn méjì láti rin ìrìn àjò rẹ̀. Àwọn ìdí wọ̀nyí ni mi ò ṣe fẹ́ràn láti máa gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé mo ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ ìnagijẹ. Àwọn ọ̀rẹ́ mi tí a jọ lọ sí ilé ẹ̀kọ́ girama, wọ́n fẹ́ràn láti máa pè mí ní ọmọ ìwo. Eléyìí wáyé ní ìgbà tí a wà ní ìpele kejì ẹ̀kọ́ wa. Arákùnrin kan nínú àwọn ọ̀rẹ́ mi, ó dédé dé láti ilé ní òwúrọ̀ ọjọ́ yìí ló bá pè mí wípé ọmọ ìwo ni èmi yóò máa jẹ́. Fún ọdún mẹ́rin ni wọ́n fi ń pè mí ní ọmọ ìwo, èmi a sì máa bí nígbà gbogbo pé ìdí wo ni o fi ń pè mí ní ọmọ ìwo tí arákùnrin náà kò ní sọ ìdí fún mi. Ṣùgbọ́n nígbà tó yá, ó jẹ́wọ́ fún mi wípé ọkùnrin kan ní àdúgbò wọn, ó ní ọmọ tí orúkọ rẹ̀ ń jẹ́ orúkọ tèmi náà. Ṣùgbọ́n ní àwọn àgbàlagbà ní àdúgbò tí wọ́n bá ti fẹ́ pé ọmọ náà, wọ́n á pè orúkọ ọmọ náà, wọ́n á wá parí rẹ̀ pẹ̀lú ọmọ ìwo. Ó ní nítorí ìdí èyí ló náà ṣe pé orúkọ tèmi, ìnagijẹ mi ni ọmọ ìwo. Títí di àkókò tí mò ń sọ̀rọ̀ yìí, àwọn tí a jọ lọ sí ilé ẹ̀kọ́ girama tí wọ́n bá rí mi tàbí tí wọ́n bá fẹ́ sọ nípa mi, ohun tí ó máa ń yá wọn lára jù ni kí wọ́n pè mí ní ọmọ ìwo.

Báwo ni mo ṣe máa ń rí ìpèsè fún àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò tí mo fi ń ṣiṣẹ́ nípa lilọ sí àwọn ọjà níbi tí àwọn ohun èlò yìí wà ní ọ̀pọ̀ yanturu. Tó bá jẹ́ pé ní ìlú Ìbàdàn níbí ni mo ti fẹ́ ṣe ètò bí máa ti rí ìpèsè fún àwọn ohun èlò yìí, èmi a máa lọ sí ọjà eléyìí tí a pè ní ọjà Ògùnpa. Nígbà tí mo bá dé Ògùnpa, kò sí ohun tí mo fẹ́ tí mi ò ní rí ní inú àwọn ọjà yìí. Mo tilẹ̀ ní àwọn oníbàárà tó jẹ́ wípé tí mo bá wọ inú ìyàrá ìtajà ẹnìkan, gbogbo ìpèsè tí mo nílò ó ṣee ṣe kí n rí gbogbo rẹ̀ níbẹ̀ tí mi ò bá wá rí ní ojú kan tán. Tí mo bá fi máa wọ ilé ìtajà méjì sí mẹ́ta, gbogbo ohun ìpèsè, gbogbo ìpèsè fún àwọn ohun èlò mi ni màá rí kojọ ní kankan. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ní ìgbà kejì tí mo bá tun fẹ́ lọ, tí mo bá tun fẹ́ ní new ìpèsè fún àwọn ohun èlò, èmi a máa lọ sí ìlú Èkó ní ọjà tí à ń pè ní Alábà. Ọjà tí à ń pè ní Alábà yìí jẹ́ ọjà tí ó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ní gbogbo àríwá àti gúúsù ilẹ̀ elénìyàn, eyan dúdú ni àwọn ènìyàn ti máa ń wá láti wá ra, wá ìpèsè fún àwọn ohun èlò iṣeẹ́ wọn. Nítorí pé ìlú Èkó ó jìnnà díẹ̀ sí ibi tí mo wà, mo ti ní àwọn oníbàárà ní inú ọjà Alábà ní ìlú Èkó tó jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà emi a ko èmi a kọ àwọn ǹkan tí mo nílò, àwọn ìpèsè mi, màá kọo ránṣẹ́ sí wọn, màá fi ránṣẹ́ ní orí fanran ẹ̀rọ ayélujára. Tí wọ́n bá ti rí láàárín ọjọ́ kan sí méjì, wọ́n á sa ìpèsè yìí, wọ́n á kojọ, wọ́n á sì fi àwọn ohun èlò yìí ránṣẹ́ sí mi pẹ̀lú ọkọ̀ wá sí ìlú Ìbàdàn tí èmi á sì lọ sí ibùdókọ̀ tí màá sì lọ gba àwọn ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi. Báyìí ni mo ṣe máa ń rí ìpèsè fún àwọn ohun èlò tí mo fi ń ṣiṣẹ́ ní ọ̀nà méjèèjì.

Se mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan rí? Tàbí kí n kúku béèrè wípé ṣe ènìyàn kan wà tí ó lè dúró lílo ẹ̀rọ ayárabíàṣà lé ọjọ́ kan? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé ní tìtẹ̀ mi kò ṣe é ṣe kí èmi kí ó má lo ẹ̀rọ ayárabíàṣà ni ojúmọ́. Ìdí tí mo fi ń lo ẹ̀rọ ayárabíàṣà ó pọ̀ púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ti dàbí oúnjẹ ojoojúmọ́, ó ti dàbí omi tí ènìyàn gbọ́dọ̀ má ń mu lóòrèkóòrè. Àkọ́kọ́, màá fi ẹ̀rọ ayárabíàṣà mà fi ṣiṣẹ́. Èkejì, màá fi ẹ̀rọ ayárabíàṣà màá fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ẹ̀kẹta, màá fi ẹ̀rọ ayárabíàṣà màá fi ṣe àwọn ìwádí oríṣíríṣì nípa àwọn nǹkan yálà tí mo fi ń ṣiṣẹ́ ni, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú inú ilé mi, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìrìnàjò, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí ayé ti rí, ojú ọjọ́ bó ti rí nígbà mìíràn, màá fẹ́ mọ̀ nípa bó ti rí, màá yẹ ẹ̀rọ ayárabíàṣà mi wò. Kò ṣeéṣe fún mi láti wà ní ojúmọ́ láti má tan ẹ̀rọ ayárabíàṣà tàbí kí n má lo ẹ̀rọ ayárabíàṣà. Mo lè sọ wípé ènìyàn tó wà tí kò ní ẹ̀rọ ayárabíàṣà ní ayé tí a wà yìí, bí ìgbà tí ẹni náà ti ẹ̀yà ara rẹ̀ bí ìgbà tí kò bá pé bẹ́ẹ̀ ni ó ti rí. Ẹ̀rọ ayárabíàṣà ó ti di ọ̀kan gbòógì nínú àwọn ohun tí ènìyàn nílò fún ìgbáyé gbádùn, láti ṣiṣẹ́ ni, láti ṣe ìbánisọ̀rọ̀ ni, láti wá ṣe ìwádí ni àti àwọn ohun tó pọ̀ káàkiri òun ni ó wúlò fún. Ìdí èyí ni kò ṣe rọrùn fún mi láti wà lójúmọ́ kí èmi kí ó má lo ẹ̀rọ ayárabíàṣà.